Mo fẹ́ràn láti máa lọ sí etí òkun, etí òkun, àárín igbó àti àwọn ibi tí mo bá mọ̀ wípé ó jẹ́ ohun tó jẹ́ natural. Àwọn ibi báyìí ni mo máa ń fẹ́ràn láti lọ sí. Ibi tí ìjìnlẹ̀ ayé gan gan ti bẹ̀rẹ̀ tí kì í ṣe ibi tó jẹ́ bí temporary. Àwọn bí etí òkun, etí omi, mo fẹ́ràn láti máa rin inú igbó tí mo ti lè máa rí oríṣìíríṣìí nǹkan bí ewé, bí igi, bí ẹranko, ẹranko lóríṣìíríṣìí, bí ẹyẹ, àwọn ẹyẹ tó ń dá seré wọn, àwọn ẹranko lóríṣìíríṣìí. Àwọn ibi tí mo fẹ́ràn sì láti máa lọ jù rè. Àwọn ibi tí mo ti lè dáronu tí ò ní sí ẹni tí ó lè máa di mí lọ́wọ́. Àwọn ibi tí mo ti lè gba afẹ́fẹ́ àlàáfíà, sára tí wẹ̀ màá ti rí oríṣìíríṣìí ayé tó yàtọ̀ sí ohun tí à ń ṣe ní àárín ara wa, ní ara àwa ọmọ èèyàn. Àwọn ibi tí mo máa ń nífẹ̀ẹ́sì láti lọ rè. Mo nífẹ̀ẹ́ kí n máa lọ sí etí òkun, kí n máa wo àrà tí Ọlọ́run bá fi omi dá. Mo nífẹ̀ẹ́ kí n máa lọ sí orí àpáta níńlá, àwọn àpáta tó ga gidi gan. Mo nífẹ̀ẹ́ láti máa lọ sí, láti wo bí Ọlọ́run ṣe, ṣe ayé, bí ayé ṣe tó àti irú agbára tí Ọlọ́run ní tó fi lè dá irú àwọn nǹkan yìí. Mo nífẹ̀ẹ́ sì láti máa lọ sí àwọn ibi tó jẹ́ ohun mèremère bí i kí n gun òkè lọ. Wọ́n tún máa ń pe àwọn nǹkan ní bí skydive. Mo máa ń nífẹ̀ẹ́ sì láti máa lọ sí irú àwọn nǹkan báyìí láti wo iṣẹ́ Ọlọ́run àti àrà tí Ọlọ́run bá fi ayé dá. Nítorí pé tí a bá wò ó, ó jẹ́ ohun tí a lè, tí a lè dárò lórí ara wa. Nítorí pé ó ga ju agbára wa lọ, ó ga ju ẹ̀mí wa lọ, ó ga ju ohun tí a lè rò lọ. Fún di èyí, mo máa ń lọ sí àwọn ibi yìí láti dá wà, láti lè gbé orúkọ Ọlọ́run ga àti láti, láti mọ̀ wípé kékeré báyìí ni wá níwájú Ọlọ́run. Bíi tí ń báyi ni wa ni wá níwájú Ọlọ́run. Àwọn nǹkan yìí jẹ́ ohun tí ó máa ń jẹ́ ìyàlẹ́nu fún mi wípé, àáà, kí ni Ọlọ́run rò tó fi lè dá gbòòrù nǹkan báyìí? Kí ni Ọlọ́run rò tó fi lè ṣe gbogbo iru nǹkan báyìí? Àwọn nǹkan yìí jẹ́ àwọn nǹkan ìyàlẹ́nu. Láti máa wo ẹranko tó ń fi ẹsẹ̀ mẹ́rin rìn àti ẹja tí kò ní ẹsẹ̀ tó sì ń rìn nínú omi tí àwa ènìyàn tí a ní ọpọlọ tá ní gbogbo ẹ̀, tí a tó bẹ́ẹ̀ ka ṣe. Àwọn ẹja lásán lásán, wọ́n ń dá wà nínú omi, wọ́n ń mí, wọ́n ń jẹ, wọ́n ń mu, wọ́n ń gbégbè ayé àlàáfíà nínú omi. Tó jẹ́ wípé àwa ọmọ ènìyàn tipátipá la fi lè rí ẹni kan tó lè lo ìṣẹ́jú méjì nínú omi. Ọlọ́run bá tóbi, ó sì ga ju bí a ti lè rò gan lọ. Fún di èyí, mo àwọn ibi yìí, ó máa ń wù mí, ó máa ni mo máa ń fẹ́ràn láti lọ láti wo àrà mí tó yàtọ̀ sí àrà tí àwa ọmọ ènìyàn ń dá fún ra wa. Àwọn ibi yìí ló máa ń wù mí kí n lọ sí etí igbó, kí n wo bí igi ṣe dàgbà láti kẹkèrè títí di lińlá tó fi di ohun tí wọ́n fi ń, fi ń la pákó, tí wọ́n fi ń, fi ń kọ́lé tàbí tó fi di ohun tí wọ́n fi ń dáná oúnjẹ tàbí tí wọ́n fi ń, tí wọ́n, tí wọ́n fi ń ṣe ìwé, tí wọ́n fi ń ṣe oríṣìíríṣìí àràmbàrà. À! Ọlọ́run bá tóbi. Àwọn nǹkan yìí jẹ́ ohun ìyàlẹ́nu tí ó máa ń wù mí kí n fẹ́ràn, tó máa ń jẹ́ kí n fẹ́ràn láti lọ sí àwọn nǹkan ìyàlẹ́nu yìí. Mo máa ń lọ sí orí òkè, orí òkè àpáta tó ga gidi gan. Tó jẹ́ wípé tí ẹ bá ń wo ilẹ̀ báyìí, ẹ̀yin ó dàbí èèrà nílẹ̀ ni. Àwọn ibi báyìí ni máa ń wù mí lọ kí n lè mọ̀ wípé ayé tún kù sí bíi kan. Ayé tún ó, ó, ó, ó, ó ní agbára wípé àáà, àwọn nǹkan tó jẹ́ wípé tí èèyàn bá dé bẹ̀ báyìí, ọkàn ẹ́ yóò, ọkàn ẹ́ yóò sì kúrò nínú ẹsẹ̀. Ẹ̀yìn ò ní mọ ohun tí ẹ̀yàn fẹ́ ṣe mọ wípé àáà, Ọlọ́run obá máa tóbi o. Àwọn ibi báyìí ni máa ń wù mí kí n lọ. Kí n lọ sí etí omi, kí n lọ sí inú igbó, kí n lọ sí orí òkè, kí n, kí n gun orí òkè lọ, kí n wà ní ojú òfurufú. Àwọn ibi tí ẹ̀yan ò lè dárò, àwọn nǹkan báyìí ó máa ń, ni mo máa ń fẹ́ràn láti lọ jù. Kí n sì lọ sí ilé Ọlọ́run, kí n lọ sin Ọlọ́run. Àwọn ibi tí mo máa ń fẹ́ràn láti lọ rè. À! Ọlọ́run tóbi, mo sì kí í kú iṣẹ́. Nítorí pé kò sẹ́ni tó tó o.

Àwọn orin tí mo fẹ́ràn sí láti gbọ́ pé oríṣìíríṣìí, ṣùgbọ́n, ehm, bóyá kí n mẹ́nù ba díẹ̀ níbẹ̀. Mo fẹ́ràn orin ìyìn láti máa gbọ́. Àwọn orin ìyìn, àwọn orin ibi tí wọ́n ti ń yin Ọlọ́run, tí wọ́n ti ń képe Ọlọ́run, tí wọ́n ti ń yin Ọlọ́run, wípé Ọlọ́run kú iṣẹ́, Ọlọ́run kú iṣẹ́ ara, ó kú iṣẹ́ àwà márìdì, ó kú iṣẹ́ a-agbára, ó kú iṣẹ́ títóbi, ó kú iṣẹ́ a-àjùlọ, ó kú iṣẹ́, ẹ́ẹ́, ẹ́ẹ́ bíba lórí ọba, ó kú iṣẹ́ bíba lórí ìjòyè, ó kú iṣẹ́ bíba lórí Ọlọ́run tí ó pẹra rẹ̀ lọ́ Ọlọ́run. Ṣùgbọ́n Ọlọ́run ọba kan kan, èmi mọ̀ pé ó wà. Ṣé àwọn orin báyìí ni í mọ́ ń wù mí gbọ́ kí n lè máa yin Ọlọ́run nígbà gbogbo àti lásìkò gbogbo. Àwọn orin tí mo tún máa ń fẹ́ gbọ́ ni orin tàka súfèé tó ń pè ní hip hop. Àwọn orin yìí ni mo máa ń tún fẹ́, ṣùgbọ́n ó ní ẹ̀ṣà o, ó ní ẹ̀ṣà. Ó ní àwọn tí í ma ń wù mí gbọ́ kìí ṣe gbogbo wọn ni mo máa ń gbọ́. Nítorí pé mo máa ń, mo máa ń gbọ́ orin pẹ̀lú ọkàn ni. Mo máa ń gbọ́ orin pẹ̀lú bí ọkàn mi bá ṣe rí, bí mood mi bá ṣe rí ni mo ṣe máa ń gbọ́ orin. Ni kí ń fi, mi kì í kan dédé mi kàn kí n dédé gbọ́ orin. Èmi ò dédé gbọ́ orin torí mo máa ń fẹ́ jìnnà sí ààfe ayé níwọ̀n bá dé. Ṣùgbọ́n kò sí bá ṣe fẹ́ ṣe ní òde àsìkò tó wà yìí nísìnyí, a fẹ ṣe ààfe ayé náà níwọ̀n bá, kò kan gbọdọ̀ pọ̀ ju ni. Nítorí tó bá pọ̀ ju, ó, ó mọ̀ ń pa èèyàn lára, ó sì máa ń ṣì yàn lọ́nà. Fún ìdí e yìí, àwọn orin tí mo tún máa ń fẹ́ gbọ́ ni àwọn orin fújì. Bẹ́ẹ̀ ni, à ń pe àwọn orin kan ní apá ọ̀dọ̀ wa níbí ní fújì. Ta máa ń kọ kò jọ bí tàka súfèé, kò jọ orin ìbílẹ̀. Ó wà ní agbègbè méjì, méjèèjì ni. Ṣùgbọ́n àwọn orin yìí náà ó jẹ́ orin tó máa ń kọ́ èèyàn ní ọgbọ́n. Àwọn orin tí ó máa ń fún èèyàn ní òye àti ìṣípayá lórí gbogbo ohun tí èèyàn bá fẹ́ ṣe àti lórí ìrìnàjò tí èèyàn bá ń rìn. Àwọn orin báyìí ló máa ń tún wù mí kí n gbọ́ tí mo sì fẹ́ràn si dada, tí mo sì máa ń gbọ́ ní ìgbàkígbà. Àwọn orin tí mo tún máa ń fẹ́ gbọ́ ni àwọn orin, ẹ́ẹ́ òkè òkun. Àwọn orin bí blues, bí reggae. Ók àwa la ni reggae níbí. Àwọn blues, àwọn bí, uh, American raps. Mo máa ń like àwọn orin yìí. Mo máa ń fẹ́ràn si wọn. Ó kan máa ń jẹ́ kí inú èèyàn dùn ni tí èèyàn bá ń gbọ́. Kì í ṣe pé bóyá ó ní ẹ̀kọ́ kan ṣùgbọ́n tí èèyàn bá fetí sílẹ̀ dáadáa nípa àwọn orin kọ̀ọ̀kan wọn náà, tí èèyàn bá fetí sílẹ̀ dáadáa tó jẹ́ ẹni tó lè ka lyrics tàbí tó lè tí orin, yóò mọ̀ wípé àwọn náà máa ń sọ ọ̀rọ̀ ọlọ́gbọ́n. Torí pé èdè wa ò papọ̀ nígbà mí. Ibí tí a bá ń ṣe ilẹ̀ èèyàn ni tí mọ̀ nítán sọ. Ṣùgbọ́n àwọn náà ń sọ ọ̀rọ̀ ọlọ́pọlọ nínú. Tí èèyàn bá lè fi etí sílẹ̀ sí orin wọn, èèyàn ó mọ̀ pé wọ́n ń sọ ọ̀lọ́, ọ̀rọ̀ ọlọ́pọlọ. Tó sì jẹ́ wípé tí èèyàn bá tún gbọ́ àwọn àlùjọ tó ń lù sí orin tàbí àwọn ohun tí ó ń tẹ̀ sí orin wọn, inú èèyàn ó máa dùn láti gbọ́. Mo fẹ́ràn àwọn orin, àwọn orin bí orin Celine Dion, orin Westlife, orin, orin Tupac, orin Akon. Mo fẹ́ràn sí orin, uh, tí MC Rae. Mo like àwọn orin náà. Àwọn orin tí mo níìfẹ̀ sí ó pọ̀, ó pọ̀ gan ní inú àwọn orin wọn. Ṣùgbọ́n mi ò lè dárúkọ gbogbo wọn tán. Mo sì níìfẹ̀ sí àwọn, ẹ́ẹ́ orin tí wọ́n ti máa ń ṣe, tí wọ́n ti máa ń ṣe àwọn àlùjọ lóríṣìíríṣìí. Àwọn orin ọ̀dọ̀ wa níbí nu. Ẹ́ẹ́ mo máa ń gbọ́ oríṣìíríṣìí orin tí mo sì fẹ́ràn si wọn láti máa gbọ́. Pápá jù lọ orin tí mo ṣànífẹ́ sí jù, tí mo fẹ́ràn si láti máa gbọ́ jù, ó ní àwọn orin ẹ̀mí. Àwọn orin tí wọ́n ti ń, tí wọ́n ti ń bọ́ Ọlọ́run sọ̀rọ̀, tí wọ́n ti ń yin Ọlọ́run, tí wọ́n ti ń gborúkọ Ọlọ́run ga. Àwọn orin yìí, ó máa ń jẹ́ orin tó máa ń wù mí lórí gidi gan. Nítorí pé kò sí ohun tó gbọdọ̀ máa mú inú ẹ̀dà dùn ju ibi tí a bá ti ń gbé orúkọ Ọlọ́run ga lọ, tí wọ́n ti ń yin Ọlọ́run. Àwọn ibi tó dáre láti mọ̀, àwọn orin tó dánì láti mọ̀ gbọ́ nígbàkúgbà, láti máa ṣí ọkàn èèyàn kúrò nínú ẹsẹ̀, láti máa tọ̀ èèyàn, láti máa tọ̀ èèyàn sọ́nà wípé má rìn ọ̀nà báyìí mọ́, ọ̀nà báyìí nìkan mo ń rìn. Àwọn orin báyìí ó jẹ́ orin tó máa ń rán èèyàn lọ́wọ́ gan nínú ìgbésí ayé tó sì mọ́, tó sì mọ́ jẹ́ kí ẹ̀mí Ọlọ́run kó wà pẹ̀lú èèyàn ní gbogbo ìgbà. Ó ti lè jẹ́ pé àdúrà ni kókó kí èèyàn máa gbàdúrà fún ara rẹ̀. Ṣùgbọ́n tí èèyàn bá tún gbọ́ àwọn orin tó, tó, tó, tó ti ń sin Ọlọ́run, yóò mọ́ jẹ́ kí ọ̀nà èèyàn kó ṣí. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn orin ìyìn, àwọn orin tí wọ́n ti ń sin Ọlọ́run, àwọn orin tí mo fẹ́ràn gbọ́ rè é.

Nípa ètò ààbò kọ̀ǹpútà, ètò ààbò kọ̀ǹpútà tí mo lè sọ ó pé oríṣi bíi mélòó kan, ṣùgbọ́n kí mẹ́nu ba èyí tí mo bá lè sọ láṣẹ kò tó lọ. Ètò ààbò kọ̀ǹpútà, èyí tí a mọ̀ sí antivirus ó ṣe pàtàkì tí ó sì jẹ́ ẹ́n tí, ẹ́ mo máa ń lò fún kọ̀ǹpútà mi láti dáàbò bo kúrò ní ọwọ́ àwọn tí ó mọ̀ àwọn àjàkálẹ̀ ààrùn tó máa ń tako kọ̀ǹpútà. So, antivirus jẹ́ ètò ààbò tó dájú tó sì, ẹ́ tó sì ṣe kókó lórí kọ̀ǹpútà nítorí pé báa bá tí ń ṣe oríṣiríṣi iṣẹ́ lórí kọ̀ǹpútà wa, a gbọdọ̀ máa lo antivirus láti máa, palẹ̀mọ́ àwọn, oríṣiríṣi oun èlò tí a nílò tó máa ń tako iṣẹ́ wa ní orí kọ̀ǹpútà. Ẹ̀ antivirus jẹ́ ohun pàtàkì tó sì ní agbára tó gbọdọ̀ máa wà, àìjẹ́bẹ́ kọ̀ǹpútà lè di ohun tó ń dáwọ́ iṣẹ́ dúró tàbí tí yóò lè máa mú kọ̀ǹpútà gbóná tàbí tó lè máa fa oun tí àwọn, scammers tí wọ́n fi máa ń wọ orí kọ̀ǹpútà yàn. Oríṣiríṣi ọ̀nà ní, ààbò fi máa ń gbà ṣiṣẹ́ lórí kọ̀ǹpútà láti tako àwọn email tí ó dá tàbí àwọn fáìlì tó ti bàjẹ́, ẹ́ yóò tako wọ́n tí ò ní jẹ́ kí wọ́n lè máa ní ìjàǹbá fún kọ̀ǹpútà. Àwọn ètò ààbò yìí òní mo máa ń lò. Ètò ààbò tí mo tún ń sọ ní ètò ààbò tó máa ń dáàbò bo kọ̀ǹpútà kúrò ní ọwọ́ àwọn, olè tàbí àwọn hackers tí wọ́n máa ń wọ inú kọ̀ǹpútà láti jí iṣẹ́ oníṣẹ́ tàbí ṣe ìjàǹbá fún kọ̀ǹpútà ènìyàn. Ètò ààbò yìí ni a mọ̀ sí bíi password tàbí screen, face ID. Àwọn ètò ààbò yìí ó ṣe kókó gan ní orí kọ̀ǹpútà tó sì jẹ́ oun tí ó ṣe pàtàkì láti máa lò nígbà kúgbà. Ètò ààbò tí mo tún mọ̀ tí mo sì ní ní orí kọ̀ǹpútà ni, ẹ́ báàgì èyí tí mo máa ń fi, tí mo máa ń kó àwọn fáìlì mi sí, mo máa ń fi ètò ààbò sí orí rẹ̀. Gbogbo oun tí mò ń ṣe pátápátá ó jẹ́ oun tí ó ní ètò ààbò titi wọn lọ́tọ̀ọ̀lọ́tọ̀ tí mi sì kì ń fi àyígbà, ẹnikẹ́ni láti wọ orí kọ̀ǹpútà mi bí láìní, ẹ́ ọwọ́ mi nínú. Èmi ni mo máa sọ fún wọn ibi tí wọ́n ó lọ àti ibi tí wọ́n ò gbọdọ̀ lọ. Èmi sì ni mo máa ń bá wọn sì. Mi ò kí ń fún ẹnikẹ́ni ní, password ì etí mò ń fi dáàbò bo kọ̀ǹpútà mi. Mi ò fún ẹnikẹ́ni nítorí, ẹ́ ìṣẹ́jú kan sì kejì tí wọ́n bá ti fi lè mọ̀, wọ́n lè ṣe ìjàǹbá fún kọ̀ǹpútà tí kọ̀ǹpútà ò sì di oun tí ó dáwọ́ iṣẹ́ sílẹ̀ tàbí kí wọ́n fi jí oun pàtàkì mú ní orí ẹ̀rọ kọ̀ǹpútà. Fún dí eyìí, ètò ààbò mi lórí kọ̀ǹpútà ó ṣe kókó sí mi gan, ó sì jẹ́ ohun tó ṣe pàtàkì sí mi tí mi ò kí ń fi ṣeré. Láti orí antivirus títí di dé orí password títí dé orí face ID. Bẹ́ẹ̀ sì ni mo ní àwọn àpò tí mo máa ń kó àwọn iṣẹ́ mi tó ṣe pàtàkì tí mo máa ń kó wọn sí tí mo sì máa ń fi pamọ́ sí ibi tí, ẹ́ ojú òní ti tètè rí. Bẹ́ẹ̀ sì ni mo máa ń lo face ID, password àti security code ni mo máa ń lò sí àwọn fáìlì yìí kó tó di pé wọ́n lè sí. Mo máa ń ṣe, encrypted, password sí tí, wọn ò sì lè dédé rí sí láìjẹ́ pé bóyá ó ní ọwọ́ mi nínú tàbí ẹni tí mo tún fi sí. Mo ní ẹni tí mo tún fi trust torí pé ìgbà mí à mo bíi nǹkan ṣe máa ń rí. Tí nǹkan bá ṣẹlẹ̀ tí mi ò sí ní tòsí, mo tún ní ẹlòmíì tó lè sì ṣùgbọ́n ó lè nira fún wọn kí wọn tó rí ẹni náà nítorí pé mi ò fi ẹni náà sí ojúkoojú ibi tí wọ́n ti lè mọ̀ wípé ẹlòmíì ó wà. Fún dí ẹ̀yìí, àwọn ètò ààbò ó ṣe pàtàkì láti máa lò sí orí kọ̀ǹpútà àti láti mọ bí a ti ń lò torí ìgbà míì gan tí a bá lo ètò ààbò tí a lè tètè gbàgbé, o lè tún kó ìjàǹbá fún kọ̀ǹpútà tí a sì ní rí sí tí ó sì nira láti lò gidi gan. Fún dí ẹ̀yìí ètò ààbò ṣe kókó ó sì ṣe pàtàkì.

Jijókòó sí ojú ọkọ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú jẹ́ in tó máa ń tẹ́ni lọ́rùn tó sì máa ń mú kí inú èèyàn dùn púpọ̀ nítorí pé, pàápàá jùlọ fún ẹni tí kò tíì gun ọkọ̀ ojú òfurufú rí, a máa ń jẹ́ kí orí wọn wú púpọ̀ láti wà ní ojú fèrèsé, láti wo bí ohun gbogbo ṣe ń lọ àti bí ilẹ̀ ṣe jìnà sí òkè tí wọ́n wà sí. Àìmọ̀ye àwọn tí, ẹ, àtijọ́ gun ọkọ̀ ojú òfurufú tó jẹ́ pé wọn ò ní ẹ̀mí àti dúró sí ojú fèrèsé nítorí pé wọ́n máa ń ròyìn pé tí àwọn bá wo ilẹ̀ báyìí ojú àwọn máa ń pó yìí ni àti pé ẹ̀mí àwọn ò gbe. Mo máa má sọ fún ọ wípé kò sí ń tó lé níbẹ̀. Tẹ é bá ti wà ní ojú fèrèsé ọkọ̀ ojú òfurufú tí ẹ bá ti nífẹ̀ẹ́, ẹ lè sọ fún ẹni tó wà ní ẹ̀gbẹ́ ẹ yín wípé kó wá jókòó sí ibẹ̀ kí ẹ̀yin jókòó sí inú. Èyí ó jẹ́ in tí ó lè mú kí, ẹ, ojú tó ń fì kó, kó reduce díẹ̀ tàbí kó má tẹ̀ ẹ́ ṣe yìn mó. Sugbon òpòlopọ̀ ló máa ń fẹ́ràn sí láti jókòó sí, ẹ, ojú fèrèsé. Pàápàá jùlọ bí èmi ṣe wà yìí mo nífẹ̀ẹ́ sí nítorí mo máa ń ya àwòrán ara mi pẹ̀lú ọkọ̀ ojú òfurufú pé mo wà ní inú ojú òfurufú sí àwọn olólùfẹ́ mi. Mo sì máa ń ya àwòrán bí ilẹ̀ ṣe rí àti bí ọkọ̀ òfurufú ṣe ń lọ. Ó jẹ́ oun tó yóò máa mú inú mi dùn tí mo sì máa ń wo àrà tí Ọlọ́run bá dá àti àrà tí àwọn èèyàn náà tí Ọlọ́run fún wọn dá. Mo wa máa ń wò wípé à, nǹkan ńlá ni gbogbo nǹkan yìí o. Láti jẹ́ kí àdúrú aeroplane yìí kó wà ní ojú òfurufú tí ó sì lè jábọ̀, iṣẹ́ ńlá ni àti ìmọ̀ tí Ọlọ́run obá fún àwa èèyàn, ìmọ̀ tí e ṣe kekere ni. Mo sá wò wípé à, ibí yìí sì ga gan-an, nǹ tí ó jẹ́ pé a gbọ́dọ̀ rí àjálù burúkú bí a ṣe wà yìí kò sí bá ṣe pọ̀ tó ẹni kan ò lè yé. Ó má ń jẹ́ ǹ tí ó máa ń yà mí lẹ́nu wípé à, ọkọ̀ ojú òfurufú ó jẹ́ ǹ tí ó ní agbára tí ó sì, tí Ọlọ́run sì fi àṣẹ sí lára pé kó lè máa wà lókè láti rin ọ̀nà jíjìn tó tó báun, àti láti wà ní bí òkè ṣe ga tó. A, oríṣìíríṣìí, ẹ, ìpè ni mo máa ń ní tí mo bá ti wà ní ojú òfurufú tí mo ya fọ́tò ara mi tàbí tí mo ṣe fídíò ara mi tí mo wá send ẹ sí orí ayélujára. Ó, àwọn èèyàn máa ń sọ̀rọ̀, wọ́n máa ń sọ oríṣìíríṣìí ọ̀rọ̀ yìí pé kí n, kí n sí window, wọ́n máa ń fi ń ṣe àwàdà ní o ki ṣe pé boya wọ́n mean e o. Wọ́n sọ pé kí n sí window, kí n wo àwọn tí ó ń bọ̀ lẹ́yìn wa. Ẹlòmíìràn ni kí n sí window, kí n gun orí ọkọ̀ ojú òfurufú tàbí kí n mú, pe èrò sọ́kọ̀. Mo wa máa ń rẹ́rìn ín wípé ṣé ẹ rò pé inú danfo ni mo wà ni? Mi ò mọ̀ sí inú danfo. Ẹlòmíìràn o ni kí n wo epo bóyá epo síkù kí n lọ sí ilẹ̀ epo kí n lọ wo epo bóyá epo síkù. Mo máa, n wa mọ́ rẹ́rìn pé àá, èwo lẹ tún gbé yọ yìí. Ẹlòmíìràn ni kí n pe èrò sọ́kọ̀ kí n pe èrò sọ́kọ̀. Ẹlòmíìràn ni kí n sí window kí afẹ́rẹ lè wọlé. Nígbà tó sì jẹ́ pé window tí ǹkan bá lè ṣe tín tin ní báyìí, ìji afẹ́rẹ tí ó wọlé gan-an ó lè jẹ́ kí aeroplane gan kó, kó, kó daṣẹ́ rú tàbí kí ó lọ forí ṣánpọ́n. Nkankan gbọ́dọ̀ ṣe àwọn gíláàsì tí à ń wò, ǹkan kan ò sì gbọ́dọ̀ mú wọn. Mo wa máa ń sọ fún wọn wípé à, ìbí yìí ṣe danfo kì í si ṣe orí ilẹ̀ láwa o. Ẹlòmíìràn ni kí n bẹ́ sílẹ̀ kí n máa sá lọ kí n máa san wò ọkọ̀. Mo ní à, ẹ lè sọ baun, a, owo ọkọ̀ tí a ti san ká tó gbéra gan láásán láti san owó ọkọ̀. Ilẹ̀ a máa ń jẹ́ wípé kíní sí. Mo fẹ́ràn sí láti máa jókòó sí ojú òfurufú nítorí pé, ẹ, mo fẹ́ràn sí láti máa jókòó sí ojú ọkọ̀, ojú fèrèsé ọkọ̀ òfurufú nítorí pé mo máa ń ya àwòrán, mo sì máa ń send ẹ sí àwọn olólùfẹ́ mi tí a sì máa ń rí ọ̀rọ̀ sọ̀ tí ọ̀rọ̀ wọn sì máa ń jẹ́ kí, kí inú mi dùn títí tí ìrìnàjò mi fi máa ń dé ibi tí mò ń lọ la fi máa ń sọ̀rọ̀ lórí ayélujára. Àwọn nǹkan wọ̀nyí jẹ́ àwọn nǹkan tí mo fi máa ń fún àwọn lójúmọ́ rà tí mo sì máa ń fi ń fi wọ́n lọ́kàn bále wípé àlàáfíà ni mo wà nígbà tí mo bá ti ya àwòrán tí mo tẹ́ ránṣẹ́ sí wọn tí wọ́n sì rí mi. So fun'di eyi máa ń jọ ń sọ̀rọ̀. Mo sì fẹ́ràn si, mo mọ̀, mo máa ń fẹ́ràn sí láti jókòó sí ojú ọkọ̀ òfurufú.

Mo mọ ìtumọ̀ orúkọ mi. Ìtumọ̀ orúkọ mi jẹ́, ẹ́, orúkọ mi ni Evergreen. Ó jẹ́ ohun tí ó máa ń pẹ́ tó sì máa ń dára, tó sì ṣe é fọkàn tán, tó sì máa ń pẹ́ tí ó ò ní òpin. Ó ni Evergreen jẹ́. Orúkọ mi jẹ́ orúkọ tó yàtọ̀ sí gbogbo orúkọ. Orúkọ tó ní agbára tó sì ní ìtumọ̀ tó, tó, tó ní agbára. Tí a bá ń sọ̀rọ̀ Evergreen, Evergreen jẹ́ ǹkan tí ó ní ìfọkànbalẹ̀. Ó lè kọ́kọ́ rí wàhálà níbẹ̀rẹ̀ ṣùgbọ́n ní òpin, ìgbádùn rẹ̀ ó jẹ́ ǹkan tí ó máa ń pẹ́ gbéré gbéré tó sì jẹ́ pé ǹkan tí ó ní, ẹ́, àìlọ́jọ́ ni. Tó, tó, tó, tó máa ń fi ni lọ́kàn balẹ̀, tó máa ń dára, tó máa ń ní ìtumọ̀ tó sì máa ń ní, ẹ́, ìlọsíwájú ní gbogbo ìgbà. Tí ìlọsíwájú rẹ̀ kò ní àfiwé, kò sì ní òpin tó jẹ́ pé títí láéláé ni. Ó ni Evergreen jẹ́. Tó bá sì jẹ́ nípa tí orúkọ tèmi gan ni. Orúkọ mi ni Ọláyẹmí. Ọláyẹmí sì jẹ́ ǹkan tí, ẹ́, àwa Yorùbá máa ń ṣì, ẹ́, ọlá, ọlá yẹ mí. Ọláyẹmí ni, ẹ́, a mọ orúkọ mi sí. Orúkọ mi jẹ́, tí wọ́n bá ní ọlá yẹ èèyàn, ó túmọ̀ sí pé, ẹ́, wealth is, wealth is mine. Ẹ́, ǹkan tí wọ́n ń sọ nu wípé ọlá ó yẹ mí. Èmi ni ọlá kan, èmi ni ọlá yẹ. Fún di èyí ẹ bá mi gbé ọlá mi wá. Ẹ bá mi gbé ọlá mi sí ara mi. Èmi ni mo ni ọlá mi. Ǹǹ tí wọ́n ń sọ nu. Àwọn orúkọ yìí jẹ́ orúkọ ńlá tó sì jẹ́ orúkọ àlùgbáríkà tó sì jẹ́ orúkọ tó ní, ẹ́, àánú tó ní, tó jẹ́ orúkọ ìlọsíwájú tí kì í ṣe orúkọ lásán. Bẹ́ẹ̀ni, ìtumọ̀ orúkọ mi ó, ó jẹ́, ó, ẹ́, ǹkan tó ní agbára tó sì jẹ́ pé àti ẹni tó lè ronú àti ẹni tí ò lè ronú ló lè túmọ̀ ẹ̀. Kò ṣe orúkọ tó le, tí èèyàn ò ní lè túmọ̀. Bẹ́ẹ̀ni, nítorí pé orúkọ ńlá ó ni. Orúkọ tó ní agbára tó sì ní, ẹ́, àánú nínú ó ni orúkọ mi. Bẹ́ẹ̀ni, tí mo bá tún máa fẹ́ fi sọ nípa, ẹ́, orúkọ, ẹ́, àyálò yìí tí a mọ̀ sí Evergreen yìí, àpọ̀ mọ́ orúkọ mi. Méjèèjì wa fẹ́ ránra wọn nítorí pé tí a bá ní Evergreen Ọláyẹmí tàbí Ọláyẹmí Evergreen, ó jẹ́, ẹ́, àpapọ̀ tó ní agbára gan tí kò ṣe é fiwé. Nítorí pé tí a bá ní Ọlá yẹ́ èèyàn, tí wọ́n bá pè èèyàn ní Evergreen, ó túmọ̀ sí pé ọlá tó yẹ́ èèyàn, ẹ́, ọlá títí láéláé ni. Ọlá tí ò kí n darúgbó, tí ò sì kí ń kéré, tí ò sì kí n, tí, tí ò sì kí ń tẹ́. Ó ni ọlá yìí. Ọlá tó jẹ́ ọlá tó lágbára gan, tó ní àánú tó sì ní, ẹ́, ìre nínú. Ó ni ọlá yìí. Tí wọ́n bá fi, ẹ́, méjèèjì wéra wọn, ó jẹ́ ǹkan tó ní agbára gan tí èèyàn lásán sì jẹ bẹ́ẹ̀. Fún di èyí èmi gan bí mo ṣe wà yìí, mi ṣe èèyàn lásán, èèyàn tó ní agbára tó ní àánú ni mí bí mo ṣe wà yìí. Tí mo ṣe mọ̀ pé gbogbo tí mo bá dáwọ́lé lórí ní ìtìre, títí láé ni, ìlọsíwájú ni, àánú ni, ìkẹ́ ni, ìre ni, gbogbo ẹ́ ni mó máa ń pẹ́ tí ò sì ní, tí, tí ò sì ní, tí ò ní darúgbó. Gbogbo ǹkan yìí ó jẹ́ ǹkan tí ó ní àánú dáadáa tí ó sì ní ìlọsíwájú. Bẹ́ẹ̀ni, tó sì ní ìlọsíwájú dáadáa. Bẹ́ẹ̀ni, fún di èyí ó dà bá. Ẹ ṣeun.

Mo ní ọ̀rẹ́ kan nígbà tí mo wà ní secondary school, alùpùpù ni bàbá rẹ̀ ń ta. Torí pé bàbá rẹ̀ ń ta alùpùpù yìí, ó wa mọ ngbé oríṣiríṣi alùpùpù wá sí school. Yóò wa mọ fi ṣeré, pa lóríṣiríṣi. Ó ti fi kán ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ilé ẹ̀kọ́ ní ẹsẹ̀. Wọ́n sì máa ń kìlọ̀ fún wípé kó yé gbé alùpùpù yìí wá síbẹ̀síbẹ̀ kò gbọ́. Ṣùgbọ́n ijó yìí, ijó, ijó, ijó burúkú eṣù gbọ̀mì mu yìí, bó ṣe tún gbé alùpùpù yìí wá nuu. Ni nbá fi ń ṣeré lórí pápá, ó ń wa á káàkiri, èyí kíláàsì kò wọ̀, èyí ilé kò lọ. Wọ́n sa ń gun alùpùpù yìí, o fi ń ṣeré pa káàkiri, ẹ́ fi ń, ẹ́ fi ń, ẹ́ fi ń halẹ̀ mọ́ àwọn ọmọ ilé ìwé. Àwọn olùkọ́ ṣà ń wò níran wípé ìbí tí ìyà ó jẹ lára rẹ̀ ló ni. Wọ́n ṣà ń wò níran. Ìgbà tí yóò ṣera rẹ léṣe, bó ṣe gbé alùpùpù yìí gun orí òkè kan lọ nù, bí ṣe ń wá bọ̀ wá lẹ́ nuu, bó ṣe, bó ṣe kó òkúta kan nú, ó kàn, ó kàn gbé òkiti láti orí òkè té, òkè yìí ni. Bíi ṣe ń yí bọ̀ gbiri gbiri gbiri gbiri gbiri gbiri nù. Ìgbà tí ó fi délẹ̀ báyìí, ó ti rọ lápá, ó ti rọ lẹ́sẹ̀. Wọ́n ṣà ń pariwo, "Ẹgba mi o, ẹgba mi o, ẹgba mi o, ẹgba mi o." Kò sí ẹni tó tètè lọ súnmọ́, kò sí ẹni tó tètè lọ súnmọ́ ẹ̀jẹ̀ tí wá jáde lára rẹ̀ gan. Káwọn èèyàn tó mọ ìpé ó ti ṣìṣe gan. Àlupùpù sì ń ṣiṣẹ́ lọ nílẹ̀lẹ̀, alùpùpù wun gan kò fi gbogbo àra sí ǹkan tó ṣe. Wọ́n ṣà tètè gbé lọ sí ilé ìwòsàn tó wà nínú school wípé kí wọ́n fi le fún ní ìtọ́jú àkọ́kọ́ náà kí ẹ̀jẹ̀ fi lè dà díẹ̀ lára rẹ̀ kí wọ́n tó gbé lọ sí ilé ìwòsàn ní ńlá torí ó ṣèṣe gan. Ṣùgbọ́n bẹ́ẹ̀, ibi tí wọ́n ti ń ṣe yìí, a mọ bíróyìn ṣe tó bàbàà rẹ̀ lọ ní etí. Bí bàbá rẹ̀ ṣe dé nù, bàbá rẹ̀ ṣà ń pariwo wípé, "Ṣé ìgbà táwọn, ẹ́, olùkọ́ rí pé o ń gun alùpùpù yìí, ṣe kò yẹ kí, kí wọ́n lè dá dúró, ṣe kò yẹ kí wọ́n lè gba alùpùpù yìí lọ́wọ́ rẹ? Ṣé kò yẹ "Bàbá rẹ̀ ṣà dá ìjà sílẹ̀. Èmi tí mo jẹ́, tí mo súnmọ́ ọmọ wọn díẹ̀, mo wà ṣọ fún wọ́n wípé, mo wà ṣọ fún bàbá ọmọ yìí wípé, "À! Wọ́n ṣọ fún, kò gbọ́ kódà ọ̀pọ̀ ìgbà náà ti gba alùpùpù yìí lọ́wọ́ rẹ̀." Ṣùgbọ́n torí irú èèyàn tó jẹ́ ní, ẹ́, àwùjọ níbí báyìí, kò jẹ kí wọ́n mọ ǹkan tí wọ́n lè ṣe. BÌkọ́s wọn ò fẹ́ ohun tí ó lè bí yìí nínú ǹkan kan báhun. Mo ṣà á sọ oríṣiríṣi ọ̀rọ̀ fún bàbá ọmọ yìí, ni inú bàbá ọmọ yìí fi wá lẹ̀ díẹ̀. Ṣùgbọ́n bàbá ọmọ yìí ó gbé alùpùpù kan wá, kò lè e, gun méjèèjì papọ̀. O wá ní kí n bá gún, ẹ́, èyí tí ọmọ gbé wá sí ilé ìwé, kí n bá gún padà wá sí ilé. À! Ǹjẹ́ kó sì mọ dábẹ́ ni pé bẹ́ à mo kọ̀rọ̀ sí bàbá ọmọ yì lẹ́nu. Kò yẹ kí n gun alùpùpù torí ọmọ kì í jẹ́ ń gun alùpùpù yìí bó tilẹ̀ jẹ́ pé mo mọ̀ ọ́n gùn jù lọ. Torí bàbá tèmi náà ní alùpùpù kan tí a máa ń gbé lọ sí ibi tí a bá fẹ́ lọ. Bóyá à fẹ́ lọ fi rajà lọ́jà ni tàbí a fẹ́ gbé lọ sí oko láti fi lọ kó ẹrù wa lé ni tàbí a fẹ́ fi lọ kí èèyàn ni. Àwa náà ní ẹyọ kan tí a máa ń gùn. Èmi náà sì máa ń gùn dáadáa tí bàbá mi máa ń fi rán mi ní iṣẹ́. Lẹ́yìn fún ìdí yìí, mo ṣà gbé alùpùpù yìí. Èmi náà bá lọ da epò one liter sí wípé kí n, kí n fi ṣe ẹ̀, ǹkan méjì sí ìkéta kó tó dí pé mo lọ gbé sí ibi tí ọmọ wọ́n ti má ń gbé ní ilé wọn. À! Bí mo ṣà ṣe gbé alùpùpù yìí náà ni mo bá gùn káàkiri ìlú. Èmi náà fi sáré ṣe àwọn ǹkan tí mo níṣe lẹ́yìn, ààrín ìlú. À! Mo wá, bí mo ṣe tún pàdé àwọn ẹbí wa kan lọ́nà nùu, wọ́n máa ń bi mí wípé, "À! Ṣé wípé mo mú a, a, ẹ́, alùpùpù gùn?" mo wáa ní, "À! Mo mọ alùpùpù gùn dáadáa. Kì í ṣe àkọ̀kọ́ mi re, kì í ṣiṣẹ́ kejì." "Yé, náà bá tún fi rán mi níṣẹ́ láti ibẹ̀hun náà o wípé kí n fi sáré lọ jíṣẹ́ fún bàbá mi nílé, kí n wá jíṣẹ́ fún wọn padà." À! Mo wá ní, "Ẹ̀! Kì í ṣe èmi ni mo ní alùpùpù o. Wọ́n fi rán mi níṣẹ́ náà ni o. Bí à kí n kọ́kọ́ lọ gbé sílẹ̀ náà kí n gbé alùpùpù bàbá mi wá o àbí bá ò lè ṣeré sí i." Wọ́n wá ní òkè wípé kò sí wàhálà pé kí n ṣe bí mo ṣe ṣẹ́ ọhun náà. Ọmọ yìí pẹ́ ní hospital o. Ó lò tó oṣù méjì kí a, kó tó lè fi ẹsẹ̀ lásán lélẹ̀. Fún di eyìí, tí èèyàn bá ń sọ ǹkan fún'yan, kí èèyàn máa gbọ́ torí kò, kò dẹrùn, kò dẹrùn rárá kọ́ lọ́nà.

Wẹ̀, ojú mi dára nítorí mo, mo yẹ àwọn oríṣiríṣi àwòrán ní ẹnu jọ́mẹ́tà tí mo sì tẹ̀sí orí ayélujára tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì sọ oríṣiríṣi kọ̀mẹ́ǹtì lórí rẹ̀. Wọ́n ń sọ oríṣiríṣi ọ̀rọ̀. Ọ̀pọ̀ lè ní, "àáà, kí ló dé tí ojú mi dàbí konko yìí? Kí ló dé tí ojú mi dàbí konko yìí? Kí ló dé tí-- àáà, ọmọkùnrin mọ̀rẹ́wà púpọ̀. Àáà, ojú ẹṣẹ wa funfun báyìí. Àáà, ojú ẹṣẹ wa dúdú báyìí." Ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi ọ̀rọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣà sọ. Ẹ̀, mo tẹ àwòrán yìí sí àwọn tí a jọ wà ní àdúgbò pé kí wọ́n rí ojú tuntun mi. Wọ́n sì, gbogbo wọn sì náà ń rí. Wọ́n ń rí, wọ́n ní, "àáà, àwọn ò mọ, àwọn nífẹ̀ẹ́ sí ojú mi o." Wípé, "àáà, ìgbà wo ni ó ṣẹ̀se lọ ṣe oyè irun tí mo ṣe, tí mo fá irun mú tí mo ṣe gbogbo mo wani à." Kò pẹ́ náà tí mo ṣe wípé ìgbà tí mo rí pé ẹ́ irun ojú mi àti irun mú mi ó ti ń kún jù, ó jẹ́ kí ń lọ gé wípé kí ojú mi lè dára. Àáà, wọ́n á sọ fún pé, à ojú mi ń dára wípé, ṣùgbọ́n mo kàn ní ń lo àwọn, ẹ́ẹ́, ẹ́ cream ipára tí ó lè mọ jẹ́ kí ojú dán dáadáa. Mo wá ni oda, kò sí wàhálà. Wípé kọ́n fún mi ní orúkọ àwọn cream tí mo lè máa lò. Hmm, wọ́n sá fún mi ní oríṣiríṣi orúkọ. Ṣùgbọ́n ohun tó wà le níbẹ̀ ni pé mo wá káàkiri, mo wá àwọn cream yìí, mi ò wá rí. Èyí tí mo wá rí ó wọ́n ju owó tí mo ní lọ́wọ́ lọ. Mo wá padà wá lé, mo á tún sọ fún won wipé boyá wọ́n ní àwọn cream mìí ton le recommend fún mi tí, ẹ́ẹ́, owó rẹ̀ ò ní pọ̀ ju tí màá de tetè máa ríra, tí ò ní dàbí ẹni pé boyá lẹ́yìn ìgbà tí mo bá lò ó tán, ẹ́ẹ́, mi ò wá ní tó ń ríra mọ́ àbí nǹkan bẹ́ẹ̀. Wọ́n wá sọ àwọn cream mìíràn ti owó wọn o pọ̀ tí mo sì le tetẹ̀ mọ́ ríra káàkiri. Ẹ̀, hin tó á ṣẹlẹ̀ ni pé ìgbà tí màá tún wá padà wá iyẹn lọ sí mi, owó tí ó tún wà lọ́wọ́ mi, mo ti tọ́wò bọ̀, mo ti nà án. Owó náà ò tún wa kà. Wá jẹ́ ń tó sú mi tí mo kàn wá wo wípé, à wó, mi ò mọ̀ ráyé gbogbo èyí mọ̀. Wípé boyá kí n fẹ́ kan wá òòrì kí mọ n fi ra ojú. Tàbí bo si jẹ́ òróró tàbí dín àkàrà ni kí mọ́ n fi ra ojú. Ṣèbí kí ojú ṣà tí mọ́ dán ni, ojú ṣì ti dá. Hin sì wá ọṣẹ kòkòrò tí n mọ́ n fi pa àwọn kòkòrò tó wà ní ojú. Ọṣẹ kòkòrò yìí kù ni nǹkan tá ń lò láti ilẹ̀ náà tẹ́lẹ̀ tí ojú sì ń da tí kò sí nǹkan tó ń ṣe ojú. Kódà gan àwọn àbúrò mi, ọṣẹ kòkòrò yìí náà máa ń lò. Tọ́n bá ti lo ọṣẹ kòkòrò, tọ́n wá òòrì tọ́n fi, tọ́n fi pa ara tíọ́n bá ti wẹ̀ tán, o kò sí ohun tó tún kù won ju pé kán lọ má ṣe eré wọn lọ. Wọ́n sì mọ̀, wọ́n máa ń dùn wo, wọ́n máa ń dà. Ojú wọn máa ń dà dáadáa. So kò sí nǹkan láà kankan bẹ́ẹ̀. Èmi kàn wò wípé ki n tu ṣe tèmi ní ìṣe ti ìgbàlódé ni kí ara mi lè máa jọ̀lọ̀ yàtọ̀. Àhà, ìgbà tí mo sì wá wá owó tí mi rí owó tí ń fi ra, ọ́ wá jẹ́ ohun tí ó tún ń jẹ́ kí n wò wípé wá kí n kú padà sí bí mo ṣe máa ń lò tẹ́lẹ̀. N tí kàn ṣe ni pé tí mo bá ti jí láàárọ̀, n máa fi omi fọ ojú mi tí n sì máa nu ojú mi nu dáadáa. Kí n tó lo àwọn òrì hùn, yóò lè jẹ́ kí ojú mi máa dán dáadáa torí bá ṣe máa ń ṣe iná nù. Kódà gan bí wọ́n ṣe fi kọ́ mi nu wípé kí n máa ṣe. Ṣùgbọ́n ìgbà tí gbogbo nkan sì ń yí, tó ń yí ni mo kàn fi wò wípé kí n máa lo, ẹ́ẹ́, àwọn ọṣẹ òyìnbó tàbí cream òyìnbó kí n fì máa fi pa ojú. Èmi iṣẹ́ ẹni kan tí mo fancy kí n máa ṣe àwọn nǹkan báyìí ṣùgbọ́n kó má dà ì pé boyá èèyàn lùúko tàbí èèyàn náà o tì ẹ́ fẹ́ já ara ló jẹ́ kí èmi náà kàn wò wípé kí n máa ṣe lẹ́ẹ̀kọ̀kan, kí èèyàn náà lè dàbí, à ẹ́, àwọn òyìnbó àbí ẹ́ mọ bí àwọn òyìnbó ṣe rí tí wọ́n funfun. Lóòótọ́ èèyàn pupa ni mí o ṣùgbọ́n mo ní àwọn kálákínì díẹ̀díẹ̀ ní ojú tí mo fẹ́ kí gbogbo ẹ̀ kò sì kù kí, kí n lè máa jọ̀lọ̀ dáadáa. Ẹ̀ẹ́, só dà tí gbogbo ìgbà tí mo bá ń póòstì sí àwọn èèyàn kan lè ríi, wọ́n lè máa sọ pé, "à, ojú rẹ dára" nǹkan kan báhun. Gbogbo àwọn nǹkan yìí na mò ń ṣi sẹ́tọ̀ tí mo sì mọ̀ pé láìpẹ́ láìjìnà gbogbo ẹ̀ náà ni yóò padà wá ṣeṣẹ́. Tí ì bá ṣe ọlá ọ̀dà owó tó dá mi ni gbogbo nǹkan bá nǹkan kò sì nǹkan tó le fún mi láti ṣe ṣùgbọ́n ẹ́ẹ́, àsìkò ìgbà tí mo fẹ́ ra àwọn ọṣẹ àti cream yìí kò sí owó lọ́wọ́ mi rárá rara. Mo sì ń gbìyànjú àti wá owó gan kí, kí n lè ra àwọn nǹkan yìí kí gbogbo ẹ̀ kó lè ṣe nu re. Ó jẹ́ bí ó ṣe jẹ.

Nbá mọ́ kí mon tó ti ẹ gbin yanjú àti ní ẹranko ọ̀sìn. Ẹranko ọ̀sìn tí mo ní tẹ́lẹ̀ pọ̀ gan, ṣùgbọ́n wàhálà wọn pọ̀. Bí a ṣe ń fọ́ igbẹ́ la ń fọ itọ̀. Bí a ṣe ń fọ́ itọ̀ la ń fọ lé wọn. Mo sì máa ń wọ aṣọ sáwọ̀n kọ̀ọ̀kan lọ́rùn bíi àwọn ajá àti ìnákì. Mo máa ń wọ aṣọ sí won lọ́run pé kí n lè fi wọ́n make content o, kí máa rí nǹkan post. Ṣùgbọ́n bí mo ṣe ń fọ́ igbẹ́ kò lára sọ ni mò ń fọ ìdọ̀tí oríṣiríṣi. Ẹ̀mi gan otí tọ́ ju ara mi tán. Mo sì ń ná wọn, mo ná owọlé wọn lórí, wọ́n ò pé se owó fún mi. Wàhálà ẹranko ọ̀sìn pọ̀. Mo ní ẹranko ọ̀sìn tẹ́lẹ̀ tó pọ̀ gan oríṣiríṣi. Mo ní ajá, mo ní ọ̀bọ, mo ní adìyẹ, mo ní ewúrẹ́, mo ní, e, kí ló rú, mo ní tòlótòló, mo sì ní ẹyẹlé. Bẹ́ẹ̀ ni mò ń tọ́jú gbogbo wọn dáadáa wípé à kí ń lè rere gidi lórí wọn. Mo sì ń sin ẹlẹ́dẹ̀ náà. Mo ń sin ẹlẹ́dẹ̀ àti àgbò níbi oṣù bíi mélòó kan sẹ́yìn. Ṣùgbọ́n nísin bayí àwọn tí mo ní, tí mò ń sin báyìí, àwọn bíi adìẹ àti ajá, ẹlẹ́dẹ̀ àti ewúrẹ́ àti àgùntàn, àgbò. Àwọn nǹkan tí mò ń sínú báyìí, àwọn nǹkan tí mo mọ̀ wípé mo lè si wọn sílẹ̀ kí wọn lọ jẹ, kí wọn gbádùn ara wọn káàkiri tí ì ṣe ohun tí wọ́n lè máa bá mi gbé inú ilé ni mò ń sin báyìí. Tẹrí, àwọn ajá kọ̀ọ̀kan tí mò ń sin tẹ́lẹ̀, àjọ máa ń sùn, àjọ máa ń jí ni. Ìgbà mí báyìí oòrùn ni ó jí mi, ó ti ya ìgbẹ́ sí gbérí mi. Mi sì kì í fẹ́ fìyà jẹ wọ́n. Mi kì í fẹ́ ná wọn torí owó tí mò ń ná wọ́n lé, tí mò ń ná lórí lé wọn lórí ó pọ̀. Mo máa mọ̀ wípé tí mo bá ná wọn tán bá lọ kú mọ́ mi lọ́wọ́n kọ́. Ìbò ni mo fẹ́ kọ eré wọn sí, nǹkan kan bá wọn. Ìgbà mí tí mo bá, tí mo bá gbé ẹ̀mí lọ sí, e, veterinarian, e, office báyìí wípé kí n lọ, kí n lọ, kí n lọ, kí n lọ tọ́jú wọn. mO mọna nothing less than fifty thousand, hundred thousand wípé kí n kan fi ra nǹkan sí wọn lára, kí n fi fún wọn ní òògùn. Ìlú wa ni owó tí mò ń rí. So ó jẹ́ kí ó sú mi gan tí mo máa mọ̀ wípé boyá kí n tẹ tà wọ́n gan tàbí kí n pa wọ́n jẹ gan kí n mọ̀ pé mo sì a jèrè kán lára wọn. O torí wàhálà wọn pọ̀. Àwọn ò bọ́ o, wọ́n sì tètè máa ń sáìsàn. Àárín ọ̀sẹ̀ kan, ọ̀sẹ̀ méjì báyìí wọ́n ti dẹnu kọlẹ̀. Àárín ọ̀sẹ̀ kan, ọ̀sẹ̀ méjì báyìí wọ́n ti dẹnu kọlẹ̀. Wọ́n sì máa lọ kú mọ́ mi lọ́wọ́. Kí ó máa rí kí n máa bá a fowó wọn ṣòfò. Ìjọ́ kan báyìí mo kàn wípé boyá kí n tọ́jú wọn tí mo bá ti tọ́jú wọn tán tí ní ìlera díẹ̀ báyìí kí n tà wọ́n dá nú. Ìgbà tí mo korkor ta ẹ̀ kan, mo ta ní, e, six hundred and twenty thousand ni mo ta. Ìgbà tí mo ta báyìí mo korkor lọ fowó rẹ ra nǹkan gidi kan náà mo, mo fi ra ilè sí, ẹgbẹ́ ìlú wa. Ibẹ̀ ni mo lọ fi ra lè sí wípé kí lé ọ̀nà ti ẹ̀wà ń bẹ náà kí n mọ̀ pé mo fowó ṣe nǹkan gidi. Ìgbà tí mo ta èkejì mo ta ní, e, three hundred and fifty thousand. Owó èèyun ni mo fi ra, e, irinṣẹ́ kan tí mo ní ìdí wípé kí róra máa fi ṣiṣẹ́ kó tó lè mú owó mi wọlé. Ìgbà tí mo fẹ́ ta, e, ajá òyìnbó tí ó wà lọ́rùn mi, mo ta ní two fifty thousand. Owó èèyun náà mo fi ra irinṣẹ́ ni wípé kí iṣẹ́ mọn rí nǹkan mi tí ó máa mú owó wọlé fún mi yàtọ̀ sí ajá tí màá fọ̀ igbẹ́ fọ ìtọ́ wọn. Oríṣiríṣi ni mo ti rí nípa àwọn ẹranko yìí ó sì jẹ́ kí mọ̀ nípa àwọn ẹranko díẹ̀. Àwọn ẹyẹlé ìgbà tí wọn ò fi o gbá ẹrú ń jẹ nígbà tí kò sí owó lọ́rùn mi, lọ́pọ̀lọpọ̀ wọn ń fò lọ tán. Ìgbà tí èmi náà rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ń fò lọ bí i kí n pa mẹ́ta jẹ lónìí, kí n pa mẹ́rin jẹ lónìí ni gbogbo wọn ti tán lẹ̀. Àwọn tí mò ń sin nísinsìnyí bí i adìyẹ, ewúrẹ́, e, àwọn ajá kọ̀ọ̀kan, àwọn ajá tí mo mọ̀ pé wọn ò ní wàhálà púpọ̀ tí wọn lè dá ṣáye fúnra wọn. Mo ń sin ẹlẹ́dẹ̀, mo sì ń sin àgùntàn àti àgbò. Àwọn ẹranko ọ̀sìn da gan láti máa sin torí pé tí inú èèyàn ò bá dùn gan, e, pẹ̀lú bí ẹyan ṣẹ̀ ń fún wọ lóúnjẹ lójoojúmọ́ ó ti jẹ́ kí a mọ ojú èèyàn. Ẹ̀yàn lè jẹ́ ọmọ ń ṣe eré papọ̀ lásìkò tí inú èèyàn ò bá dùn tí wọ́n sì mú inú èèyàn dùn. So fún dé yìí mo níìfẹ̀ sí ẹranko ọ̀sìn gan tí mò sì ní wọn lọ́pọ̀ tí mò sì máa ń tọ́jú wọn ní ohun bí i ipá mi ṣe mọ̀. Ṣùgbọ́n èmi jẹ́ kí èébi pa wọ́n. Ó máa ń, ó máa ń pay mi kí n má jẹun jù, kí ẹranko ọ̀sìn mi kó má jẹun lọ nítorí èmi mo níìfẹ̀ ẹranko ọ̀sìn gan. Mo sì ní wọn.